Kómoláfé, báwo ni o ṣe rí ìwé tí akẹ́kọ̀ọ́ wa tó kọ́ wa ní àná? Báwo lo ṣe rí? Jọ́, mo fẹ́ bẹ̀rè ni owọ́ rẹ ni, kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nípa ìwé tí akẹ́kọ̀ọ́ wa kọ́ wa ní ìjẹta?

Basira, kí ni o máa ń jẹ ní àárọ̀ ní òwúrọ̀? Àbí kí ni o máa ń jẹ láàárọ̀? Ori wo, ìrẹsì tí mò ń jẹ ó ti súmi súmi súmi. Jọ ṣe o lè fún mi ní àmọran oúnjẹ tí olúwa ẹ mama jẹ ní àárọ̀?

Títí, o ò rí oníbàárà mi tí ó máa ń wa n bá mi ra ìjà i, a ọjà, tó dúdú tó síngbọnlẹ̀ yẹn. Ó ń bèèrè ní ọwọ́ mi ní àná pé báwo ni mo ti máa ń yanjú àwọn ìṣòro ọ̀rọ̀ arayà bí àṣà. Mi a sọ fún-un pé, "à, Ọlọ́run ni o. Ọlọ́run ló ń fún mi ní ọgbọ́n àti òye tí mo fi ń yanjú wọn. Àmọ́ ó daá kí a máa kún fún àdúrà."

Àá, àá, Kanyinsola, ọ̀rẹ́ mi, ó tó jó mẹ́ta tí a ti ríra. Láti ìgbà yẹn, láti ìgbà yẹn, àá, ó ti r bẹ̀erẹ̀ mi. Ẹ́, à, Kanyinsola kò dá ọ̀. Láti, i think, ìgbà wo lápàdé gbẹ̀yìn gan? Ṣèbí láti ọjọ́ eyi ta pàdé ní ilé ìkàwé? Òun ni, ẹ, òun ni a ríra last. Jọ́, ní ìgbà wo ni ó kẹ́yìn ló lọ sí ilé ìkàwé? Torí ó ti pẹ́ gan, ó ti pẹ́ gan. À, ojú tó ríra.

Ọ̀rẹ́ mi, ah, o ṣe dáadáa. Ọ̀rẹ́ mi o ṣe, ah, mo dúpẹ́ o. Mo mọ̀ ọ́ ní ọ̀rẹ́ o. Ah, ibi tí o gbé mi lọ ní ọjọ́ sí, ah, wò ó, mo ní ìfọ̀kànbalẹ̀. Mo gbádùn ibẹ̀ dáadáa. Àmọ́, mo fẹ́ bèrè ní ọwọ́ rẹ ni. Ibi wo ni o fẹ́ràn jù ní àárín èyí tí a lọ lọ́jọ́ yẹn àti èyí tí to máa ń lọ níkẹyìn?

Ah! Bíọ́lá, Bíọ́lá otí ti dé nìyẹn. Ah! O tí ẹ fún mi ní ìròyìn ibi tí o lọ ní, ní, ní ọjọ́sí. Ah! Àbí o fẹ́, o fẹ́ máa pamọ́ fún mi ni? Ah! O tí ẹ gist mi. Arákùnrin tó lọ bá ní ọjọ́ yen, jọ́, ṣe ó ní irungbọ̀n? Torí pé mo mọ̀ pé ìwọ o ò, o ò nífẹ̀ẹ́ ẹni tó bá ní irungbọ̀n.

Ìwọ ọmọ yìí gan, kíló máa ṣe ẹ́? Kílódé tó je pe o bàjẹ́ báyìí? Ẹ́, mo ti sọ fún ẹ pé ko yé máa tẹ, kó ko yé máa tẹ ìtẹ́kutẹ́ ní orí fóònù rẹ. Bọ ò ní dá mi lóhùn, ò ní gbó ni, àṣé wà á máa la gidi bái ṣá ni. Eh, jo, se o maa n te ikini ni ori foonu re ni? Nítorí o ti fẹ́ ba fóònù rẹ jẹ́ o. O ti fẹ́ ba fóònù yìí jẹ́.

Ah! Súnkànmí, wá, wá, wá, wá, wá, wá, wá. Kí ló wà ní ọwọ́ rẹ? Kíni eleyi ní ọwọ́ rẹ? Àáà, àáà. Kíni eleyi ní ọwọ́ rẹ? Ṣé ìdọ̀tí ni àbí ìgbẹ́? Àáà, wá. Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì táńbà ni? Ehn! Ó yà á lọ fọ ọwọ́ ẹ kíákíákíákíákíákíá ko fọ gbogbo ìdọ̀tí tó wà ní ọwọ́ rẹ.

O rí mi, kó ní burú o. O rí mi, kó ní burú o. Ah! Iwọ, ọmọdé yìí wá ń bí bàyi wá ń bí bàyi. Eh! Àǹtí rẹ, ó béèrè ní ọwọ́ mi ní àná. Ó béèrè ìbéèrè kan ní ọwọ́ mi lánàá, àmọ́ mi dà á lóhùn. Jọ, ibo lo wà? Torí mo fẹ́, èmi náà, ó fẹ́ bẹ ìbéèrè ìbéèrè mi ní ọwọ́ ẹ̀. Jọ, bá mi béèrè ní ọwọ́ rẹ̀ sé ó máa mu àwọn èrọ ìlera.

Ah! Ọ̀rẹ́ mi, àdúkẹ́ lọ́dọ̀ Ọlọ́run o pé a wọnú ọdún tuntun o. Àdúpẹ́, dúpẹ́, dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ah! Pe ọlọ́run jẹ́ ká rí o-oṣù tuntun nínú ọdún tuntun. Ah! Àdúkẹ́ o. Jọ̀, mo fẹ́ bẹ̀rẹ̀ ní ọwọ́ rẹ ni. Oṣù mélòó ni nínú ọdún ni o fẹ́ràn jù? Nítorí èmi, ọjọ́ ìbí mi ni mo fẹ́ràn jù.

Àwọn ọmọ yìí ṣá. Ẹ, àwọn ọmọ ṣí ń ṣá. Kí ló dé? Ẹ ti ẹ̀ lẹ́kọ̀ rárá, rárá, rárá, rárá. Ẹ ti ẹ̀, ẹ ti ẹ̀ mọ láti máa kí àgbàlagbà. Ẹ mọ láti tí ẹ bá rí pé, tí ẹ bá rí àgbàlagbà, kí ẹ bọ̀wọ̀ fún wọn. Ẹ, báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn bẹ́ẹ̀ yẹn gan na? Ẹ, wà á kí wọn. O ò ní dọ̀bálẹ̀. O ò ní, o ò ní, o ò ní lulẹ̀. O ò ní forí ba. O le fo, o le forí ẹba fún àwọn àgbà. Kó dáa na na ń. Ẹ yé máa ṣe irú ẹ̀ mọ́.

Abọsẹdẹ, jọ̀ọ́ mo fẹ́ tọrọ ìdí Mo fẹ́ tọrọ ẹbẹ kan ní ọwọ́ rẹ ni. Àwọn áàpù wo ni o máa ń lò jù? Nítorí èmi, àfi àwọn WhatsAppù, Instagramù, TikTokù àbí kí ńa n pe orúkọ ẹ yẹn gan-an na, òun ni èmi mọ̀ ọ́n. Jọ̀ọ́ sọ fún mi, èwo ni o máa ń lò jù torí kí èmi náà kí n ya múra síi.

Ọ̀rẹ́ mi, ò tí ẹ já mi sí i. Ó rin wo ló ń lọ lẹ́nu ijó mẹ́ta yìí. O mọ̀ pé àwa à mọ nǹkan kan, àfi bóyá a ka gbọ́ àwọn jùjú. Sọ fún mi, ìgbà mí ti e fe bérè ní ọwọ́ rẹ gan. Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin rẹ? Ehn, jọ̀ọ́ sọ fún mi, èwo ni ó yẹ kí n kí n dálòdì sórí fóònù mi?

Ọ̀rẹ́ mi, jọ wá sí n mi lọ. Mo fẹ́ lọ sí sọ́ọ̀bù yẹn. Mo fẹ́ lọ jẹun. Ẹh ẹh! Kí n tó gbàgbé. Jọ, ṣe o ní nọ́mbà orílẹ̀? Torí mo fẹ́ pé wọ́n. Mo fẹ́ sọ fún wọn pé kí wọ́n jọ́, kí wọ́n bá mi wá yàrá kan bóyá yàrá méjì tí mo máa fi orí mi pamọ́ sí. Torí wò, láńlọ́dùù mi, ó ti ń fìtínà mi, ó ti ń gun mi ní ọ̀n, ó ti ń fìtínà mi dáadáadáádá. O rọ pe afi láì ki n ko kúrò ni ile ohun. Jọ, ṣe o ní nọ́mbà ẹ̀? Kó fún mi, torí kí n lè pè pé kó bá mi wá bóyá yàrá kan àbí yàrá méjì kan tí mo lè fi orí mi pamọ́ sí.

Ah, ìwọ ọmọ yìí, wàá n bí bàyí. Wàá bí-- mi ò bá ẹ ṣeré o, wà n bí bàyí kíákíákíá tí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí. Kí ló dé? Eh! Data tó máa ń lò lóṣẹ̀ẹ́sẹ̀ o ti pọ̀ tó o, o ti pọ̀. Kí ló dé? Ìwọ ni wàá ra ọ ní f-- wàá ra, wàá ra, wàá ra ọ níí weekly, ìwọ ni wàá ra ọ ní ojojúmọ́. Kí ló dé? Data tó ń rà o ti pọ̀ ju o. Ṣé owó ojoojú-- o, gbogbo owó ọjọ́ ayé ẹ, ṣe data lo fẹ́ fi rà ni? O ti pọ̀ tó o.

Ah! Ọ̀rẹ́ mi, o ti sú mi óò, o ti sú mi. Ọ̀rọ̀ àwọn ọlọ́jà yìí náà ni gbogbo ẹ lọ ti sú mi. Ó wà ní orí mi, kò jẹ́ kí n sùn, mi. In fact, mi ní fọ̀kàn balẹ̀ jọ, Ọ̀rẹ́ mi. O jẹ sọ fún mi, báwo ni o ṣe máa ń gbọ̀ irọ̀ àwọn oníbàárà rẹ? Nítorí títẹ mí, àwọn oníbàárà mi ojoojúmọ́ ẹjọ́ yìí náà ni. Ẹjọ́ àárọ̀ ọ, ọ, ọ, ọ, ọ, ọ, ọ̀tọ̀ tí ọ̀sán ọ̀tọ̀ tí alẹ́ ọ̀tọ̀ jọ Ọ̀rẹ́ mi, mo fi Ọlọ́run ọba, mo fi bẹ̀ ẹ́ ni. Báwo ni o ṣe máa ń gbọ̀ ọ̀rọ̀ àwọn oníbàárà rẹ? Sọ fún mi, kí èmi náà kí n mọ àtúnṣe, kí n, kí n mọ àtúnṣe síi.

Ọ̀rẹ́ mi, ṣe o rántí ìgbà táa wa ń kékeré? Ṣé o rántí ìgbàyè eré ta a máa ń ṣe nígbà tí a wà ń kékeré? In fact jé ki n béèrè ní ọwọ́ rẹ̀. Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Nítorí èmi à, mo rántí nǹkan púpọ̀

Kafaya, mo ti ẹ̀ gbọ́ nǹkan nípa rẹ ni, mo ròyí pé tí ń bá, ọjọ́ tí ń bá ti rí ẹ, màá béèrè ní owó rẹ. Ìyá Kafo, ìyá ìyá Kafilat, wó ṣi, wó ń sọ fún mi ní ìjẹta pé ẹ ń dá àjọ, ẹ ń dá àwọn àjọ kan. Irú àjọ wo lè ń dá? Sé oṣooṣu ni àbí tọ̀dútọ̀dú àbí ti ọ̀sẹ̀ẹ̀ọ̀sẹ̀? Jọ̀, àti pé báwo ni ẹ ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Jọ̀ láyé mi torí kí mọ̀ bóyá mo máa, mo, mo máa darapọ̀ mọ́ yín àbí mi ni darapọ̀ mọ́ yín.

Ọ̀rẹ́ mi, o ṣe o, o ṣe o kú ìtọ́jú mii O ṣe o kú, o kú gbogbo ìgbà mi tí mo bá pe ẹ, o máa ń dá mi lóhùn. Jọ, ọ̀rẹ́ mi, dúró náà. Ilé ìjọsìn tí a lọ ní ọjọ́sí, mò ń gbọ́ pé kí tí bá ń títí olùṣọ̀ church náà tó ń bá ẹ sọ̀rọ̀. Jọ, mo ti fẹ́ bẹ̀rẹ̀ ní ọwọ́ rẹ ni. Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ẹ̀mí ìlérí rẹ? Jọ, sọ fún mi. Mo fẹ́ gbọ́ ni láyé mi. Ṣé o gbọ́, ọ̀rẹ́ mi? Jọ, má bínú tí ìbéèrè yìí tó bá bí ọ̀ nínú.

Ah! Ọ̀rẹ́ mi, ṣé o sá ń múra sí pati tí a ń lọ ní ọ̀tunla? Ṣé o ṣe a ti múra nítorí èmi ti múra o pẹ̀lú aṣọ bàtà. Ǹkankan tó kù nìkan ni ilẹ̀tì mi. Jọ! Nígbàwo ni ọjà tuntun yóò jáde? Nítorí kí n mọ̀, kí n mọ̀ bóyá mo má fi, mo má kó owó kalẹ̀ àbí mi ni kó, mi ni kó owó kalẹ̀.

Ìmísí ọlá. Jọ, ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Nítorí pé tó bá ti di wákàtí mélòó kan, mò ń lọ sí ilé ìwòsàn. Mo fẹ́ lọ jẹ àyẹ̀wò ara mi, àti pé mo máa fẹ́ jẹ́ kí èmi àti ẹ kajọ-kajọ lọ. Jọ, ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Torí kí n mọ ta máa ṣe ṣẹ ètò mọ́tò ta máa fi lọ síbẹ̀.

Ọ̀rẹ́ mi, jọ̀ọ́, ọ̀túnla máa ní ìkómọ mi. Mi ti, mi ti, mi ti má, mi ti múra kalẹ̀. Àti pé, ṣe o mọ ibi tí a ti ń ya àwòrán? Torí èwo ni ìsọmọlórúkọ láì má ṣì ayàwòrán ǹbẹ̀? Jọ̀ọ́, sọ fún mi ọ̀rẹ́ mi, ṣe o ní ẹni tó ń yàwòrán, àbí ṣe o mọ ibi tí a ti lè lọ, ká lè lọ bá wọn? Nítorí pé kán lè wá ní ọ̀túnla, kán wá ya àwòrán ìsọmọlórúkọ.

Jọ ọ̀rẹ̀ mi, mo fẹ́ bèèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ ni. Nígbà wo ni o kẹ́yìn kó ìgbákalẹ̀ ìgbékalẹ̀ iṣẹ́? Nítorí pé mo ní ibi tí mo fẹ́ rìnrìn àjò lọ. Ìrìn àjò yẹn de ṣe pàtàkì pàtàkì sílé ayé mi àti àwọn ọmọ mi àti ọkọ mi. Jọ, sọ fún mi nígbà wo ni, torí pé kí n lè mọ̀ tí mo máa ṣe ètò kalẹ̀ tí mo máa fi lọ tí kò ní, tí kò ní da iṣẹ́ mi láàmọ́.

Ara àdúgbò ẹ jọ ẹ wá gbà mí o. Ẹ wá gbà mí níya, ní lọ́wọ́ ìyá Morika o. Kí ló dé gan-an? Ṣé òun nìkan ni nínú ọjà yìí ni? Ẹ jọ ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ o. Báwo ni ó ṣe máa ń rí ìdájú pé ọjà rẹ dára ju gbogbo wa lọ nínú ibíbà yìí? Ṣé àwa ta wa ń bíbà yìí? Ṣé àwa, àwa, a-a-àwa ta ọjà ni àbí àwa ṣeré? Ẹ jọ ẹ bá mi bèrè ní ọwọ́ rẹ o. Nítorí pé gbogbo oníbàárà wa ló ti lè kó, ló ti lè dànù lọ pé òun nìkan. Gbogbo oníbàárà wa ló ti kó mọ́, ló, ló, ló ti kó mọ́ sára. Ẹ jọ ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ o. Ṣé òun nìkan ló wà ń bíbà yìí ni?

Ọ̀rẹ́ mi, ṣe o rántí ìgbà táa wa ń kékeré ni, àbó tí gbàgbé tí bàbá wa máa ń gbé ọkọ̀ akẹ́rù lọ sí oko ọba? Ó mú mi rántí ọjọ́ tí mo wọ ọkọ̀ tí bàbá mi gbé mi sínú ọkọ̀ akẹ́rù, pé ká lọ sí oko. Ah! Mo gbádùn rẹ̀ gan. Bọ àmọ́, ọ̀rẹ́ mi, jọ́, jẹ́ kí n bẹ̀rẹ̀ ní ọwọ́ rẹ, nígbà wo ni o ni ó kẹ́yìn tó gun ọkọ̀ akẹ́rù kọjá? O ti pẹ́ gan ó láti ìgbà táa wa ń kékeré. O máa da, o máa ga o.

Ọ̀rẹ́ mi, jọ̀ọ́ ṣé o mọ̀ pé fóònù tuntun ti jáde ní àná? I think, kí ni orúkọ àwọn people yìí gan-an o. Ẹ̀hẹ̀ẹ́n, àwọn Samsung, wọ́n ti fóònù tuntun wọn tó gbé jáde ní àná. Ṣé o mọ̀? Well, tí ò bá mọ̀-ọ́n, bóyá mo rọ fún ọ, mo sọ pé kí n já ẹ si ni o, bóyá wàá change fóònù rẹ tó ò ń lò yìí, fóònù pálasà tó ò ń lò yìí. Jọ̀ọ́, dúró, báwo ni bátíìrì fóònù rẹ ṣe tí ẹ ṣe máa ń dúró báyìí? Ẹ́, gbogbo tí o ti fi rọ́bà tí o ti fi, tí o ti fi bayé ẹ̀ jẹ́.

Àbúrò mi, jọ̀ọ́, ó jẹ fún mi, ó jẹ fún mi ní bàtà rẹ rí. Ó mọ pé size kan náà ni èmi àtiẹ máa ń wọ̀, ó dẹ fún mi now, ẹ́. Mo like bàtà yìí, òun ń sọ fún mi pé ò ní fún mi, àbí tí ń bá rà lọ́wọ́ rẹ̀. Báwo ni wọ́n ṣe ń gbọ́ pé ẹ̀gbọ́n ra nǹkan ní ọwọ́ àbúrò? Ṣ'o mọ ìtumọ̀ orúkọ rẹ ni? À-à, ìmísí ọlá. Ìmísí, ìmísí, ìmísí fún ìfọ̀kànbalẹ̀. Ó dẹ jọ̀ọ́ now fún mi. Mi ò ra nǹkan kan lọ́wọ́ rẹ. Báwo ni màá ṣe ra nǹkan lọ́wọ́ rẹ? Ṣé o mọ ìgbà mélòó mélòó mélòó ni ìwọ máa ti ń wá sínú, sínú komboòdù mi, tí o máa, tí o máa mú aṣọ mi, tí o máa mú ago mi. Ò wań sọ fún èmi pé kí èmi rà bàtà lọ́wọ́ rẹ̀. Mi ò ra bàtà kan kan lọ́wọ́ rẹ. Máa mú, mó dẹ máa ti mú ni.